Èmi ò fún'yàn ní ẹ̀jẹ̀ rí o. Láti ìgbà táa ti bí mi, mi ò so pé bọ́yá mo lọ sí ilé ìwòsàn àbí ní pé bọ́yá ẹbí mi kankan nílo ẹ̀jẹ̀ kí n fún wọn lẹ́jẹ̀. Ẹlẹ́dàá mi ò jẹ́ kí n rí irú àìsàn bẹ́ẹ̀ yẹn yálà látara ẹni tí mo fẹ́ràn ni àbí ẹni tí mo nífẹ̀ẹ́ sí.

Hhm, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́dọ́wọ́ nítorí pé kí ẹ̀sìn Krìstẹ́nì kí ó tó wọ inú orílẹ̀ èdè wa, ẹ̀sìn àtọwọ́dọ́wọ́ òun làwọn bàbá ńlá wa ń ṣe nígbàanì tí ó dè n jẹ fún wọn, tí wọ́n fi n rí ǹkan tó yẹ kí wọ́n rí. So, mo sì ní ìgbàgbọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ninú wọn, tí wọ́n bá ní èèwọ̀ ní ǹkan báyìí, ṣùgbọ́n àwọn ẹlòmíràn tó bá ṣe, tí wọ́n wò pé kò sí ǹkankan tí ó ṣẹlẹ̀ tí wọ́n á padà ṣe, wọ́n máa ń rí ìjìyà, ǹkan tójù wọ́n bá rí wòn á faramọ̀